Sọ fún wa nípa odò tí ó wà ní kòóṣí rẹ. Odò tí ó wà ní tòsí mi fẹ́ tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé tí odò náà bá kún, kò sí ẹnikẹ́ni tí yóò tó kó sí inú rẹ̀ kí ó gba inú rẹ̀ kọjá. Ojo náà sì jẹ́ ojo kan tí ó so oríṣiríṣi agbègbè mọ́ ara wọn ní àyíká ibi tí mò ń gbé.